Sọ fún wa nípa ọjọ́ ọjà. Ọjọ́ ọjà jẹ́ ọjọ́ kan tí gbogbo àwọn ènìyàn o kóhun tí wọ́n ní wá, wọ́n o sì lọ ta a ni ọjà, wọ́n sì ta ní ọjà tí gbogbo àwọn oníbàárà naá wà láti ra oúnjẹ. So ọjà tí, ọjà tá ń sọ́ro, ọjà tí i ṣe ojoojùmo, de tun ní ní ijọ́ Monday àbí Tuesday àbí Wednesday àbí Friday àbí Sunday.

Ṣọ́fun wa bíwo ṣe ń rí àti padà sílẹ̀ lẹ́yìn ìgbà pípẹ́. Bí èmi ṣe ń rí ẹ̀rín láti padà sílẹ̀ ní o gbogbo ìgbà tí mo bá ṣetán láti pàda sile só èèyàn mo bi maa ṣe dele boya n rerin ni àbí terín ò máa tó sọ̀bà ní ìsọpọ̀ sílẹ̀.

Kíní o máa ṣe bí o bá ní ọjọ́ kan tí ò ṣiṣẹ́. Tí mo bá ní ọdún kan tí òṣìṣẹ́ ni pé, ma wá nǹkan mi tí màá máa sẹ, tí màá máa fi jẹun nítorí mí ò ní dúró lásán. Mí ò le dúró lásán.

Ṣàlàyé ẹnìkan, ṣàlàyé bí ẹnìkan ṣe ń kọ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀gá. Torí bí ẹni yẹn ṣe máa ń kọ iṣẹ́ ọwọ́ ní ọ̀dọ̀ ọ̀gá ni pé èèyàn ó mọ wo ọ̀gá èèyàn bí ó ṣe ń ṣe ìṣe, tí èèyàn náà sì máa ń kọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi máa.

Kíni o máa ṣe nígbà tí ọjọ́ bá ń rọ̀. Kíni ó máa ń ṣe nígbà tí ọjọ́ bá, kíni ó máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ́ ni pé, máa lọ sódò àwọn ọ̀rẹ́ mi, a sì jọ ṣe fàájì. Títí tí ó fi di alẹ́, eléyìí ni awa máa ń ṣe nígbà tí a bá daẹ́ẹ̀ ibiṣẹ́.

Sọ fún wa nípa iṣẹ́ tí o sun síwájú fún ìgbà pípẹ́. Iṣẹ́ tí mo sùn wá síwájú fún ìgbà pípẹ́ jẹ́ iṣẹ́ kan tí kò tí ṣe tán. Ta fẹ́ lò ni iṣẹ́ tí àwọn mìíràn sì wà nílẹ̀ ta fẹ́ lọ tó important. So, mo ní láti máa sún síwájú títí tí ó fi di ìgbà tí a fẹ́ lò.

Báwo ni agbègbè rẹ ṣe yí padà láti ìgbà tí o ti kéré? Agbègbè mi yí padà sí dáadáa nítorí nígbà táa kéré kò sí ilé iṣẹ́, kò sí ǹkan kan ní àdúgbò. Àmọ́ ní ìsìn, agbègbè ti ni ilé iṣẹ́ titi ti dáa, omi ti wà, iná náà si ti wà.

Sàlàyé bí a ṣe ń gbin ohun ọ̀gbìn tàbí ṣe ilẹ̀ sílẹ̀. Bí a ṣe ń gbin àwọn ohun ọ̀gbìn ni pé táa bá ti kọbè, táa bá ti gé kóko tí ó dáa tán a kọbè, táa bá kọbè, a gbin àwọn ǹkan tí ọ̀gbìn á sì máa mójú tó pẹ́ bí omi ṣe máa dé bá.

Lérò rẹ kíni ó sọ ibìkan di ilé? Ohun tí ó máa ń sọ ibìkan di ilé ni pé tí èèyàn bá ti re owó, yóò rà ilé, tó bá ti rà ilé, yóò bẹ̀rẹ̀ sí í kọ́ọ. Wọ́n àti máa ń sọ ibìkan di ilé. Bí èèyàn bá rí òfin tí bá ti rí ló lè sọ agbègbè kan di ilé.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tàbí ohun tí o fẹ́ràn ní ṣíṣe. Iṣẹ́ ọwọ́ jẹ́ iṣẹ́ kan tí àwọn ènìyàn máa ń kọ́ láti ọ̀dọ̀ àwọn ẹni tí yóò sì máa ń fi sí ọ̀nà bí àwọn èèyàn ó se máa jẹun ìrọ̀rùn láìsí ti wọn máa gbowó oṣù.

Sọ fún wa nípa ẹrọ ayélujára bí a ṣe ẹrọ ayélujára ní abúlé. Ẹrọ ayélujára jẹ́ ẹ̀rọ kan tí oníkálukú máa ń lò láti fi bá ara ẹni sọ̀rọ̀ àti láti láti fi bá ara ẹni sọ̀rọ̀ lẹ́ni tó jìnà àbí ẹni tí ó súmọ́. Láìsí pé gbogbo èèyàn ni ọ gbọ̀ọ́

Sàlàyé àtilò àwòrán ilẹ̀. Bí èèyàn sé ń lọ àwòrán ilẹ̀ òpó ni bí ohun tí ó ṣàlàyé irú ilẹ̀ tí a fẹ́ kó sí agbègbè àti bí èèyàn ṣe kọjú rẹ̀, àti ibi tí èèyàn kọ, àti bí èèyàn se bí o ṣe rí.

Sọ fún wa nípa àṣà sísọ ọmọ lórúkọ. Àṣà sísọ ọmọ lórúkọ jẹ́ wìpè ńijo tí ba gbìmọ̀ tó bá dì jómẹ́jọ, èyan ó fa irún rẹ̀. Ti e ba fa irun re tan, e o pa ẹran, e o ra orí e o ra òbí, e si.

Kí ni ò ń sọ nígbà tí ó bá tọrọ àforíjì fún àṣìṣe? Nígbà tí mo bá tọrọ àforíjì fún àṣìṣe, èmi ò ní kí a fi èrò jẹ ni pé èmi ò ṣì ní sínú rẹ̀ mọ́. Ní ti mo máa sọ, ní ti mo máa sọ nígbà tí mo bá tọrọ àforíjì ni.

Báwo ni o ṣe ń tọ́jú àwòrán àti ìrántí ìdílé? Bí mo ṣe ń tọ́jú àwòrán, nipé mo máa fi pamọ́ síbi tí ó ti ní ìbàjẹ́, tí ń ti máa ri tí sì máa fi sọ ìtàn fún àwọn ọmọ pé bí ìran wa ṣeré ni àbúrò mi bàbá mi gbogbo ǹkan.

Sọ fún wa bí o ṣe ń tọ́jú phone number. Nọ́mbà fóònù. Bó lo se má ń tọ́jú nọ́mbà fóònù rẹ. Ó dára púpọ̀, èmi máa ń tọ́jú rẹ̀ ti-- wípé tí èèyàn bá fẹ́, èmi máa ń tọ́jú nọ́mbà fóònù mi dáadáa.

Kí ni wọ́n máa ń sọ fún ọ̀dọ́ tí ó bẹ̀rẹ ìtọ́jú ọwọ? Ntì ẹẹ mọ sọ fún ọ̀dọ tí ó bẹ̀rẹ̀ ìtọ́jú, ìtọ́jú òwó yèn pé kí ó mùrà sí ẹ̀kọ́ rẹ̀, pé tó bá yà pẹ òwùn náà, ó máa rí owó.

Sọ fún wa nípa ìwé tí o dúró láka. Sọ fún wa nípa ìwé tí o dúró lọ́kàn rẹ. Ìwé tí o dúró lọ́kàn mi tí kò yí padà. "No Longer At Ease, Things Fall Apart". Sóo gbogbo àwọn eléyìí. A nó fò tó dúró lọ́kàn mi tí ò yí padà.

Kíni ó máa ń ṣe ibi iná kò bá sí fún ọ̀ṣẹ̀ kan, tí máa ń ṣe tí iná ò bá sí ní gbogbo àdúgbò dúdú, gbogbo nǹkan sì ní lọ́ dede nítorí pé iná la máa ń lò tá máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan.

Sọ fún wa nípa adire àti aṣọ tí à ń, tí à ń kùn. Adire jẹ́ bí ọ̀nà láti yí aṣọ padà, láti yí àwọ̀ aṣọ padà tàbí irú aṣọ tí o ba jẹ iṣẹ́ tó da púpọ̀ ni.

Sọ fún wa nípa ewé tí ewé tí a ń lò fún ìtọ́jú ara. Ewé tí a ń lò fún ìtọ́jú ara ẹni o pọ, ewé dóngóyárò wá ìtọ́jú ara lá fií ṣe. Ewé oríṣiríṣi ló wà tí a ń lò fún ìtọ́jú ara, yálà eléyìí tí a fi n s'ounje, àbí eléyìí tí a fi n se agbo.